Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? N kò ń gbé àpò ẹ̀yìn tàbí kí n tilẹ̀ sọ pé ìbéèrè tí a bèrè lọ́wọ́ mi ní inú ẹsẹ̀ yìí kò tilẹ̀ yé mi rára. Bóyá mọ lè rí àlàyé ní ọjọ́ iwájú, n kò mọ ìtumọ̀ ìbéèrè yìí rárá o, àbí mo rí ẹnìkan tí ó le ṣàlàyé fún mi?

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Rárá ọ nkò jẹ gọ́ọ̀mù rí. Un kò tilẹ̀ rò pé ènìyàn kan máa ń jẹ gọ́ọ̀mù. Un kò gbọ́ ibi tí ènìyàn ti ń jẹ gọ́ọ̀mù rí. Ohun tí mo ti gbọ́rí nípa gọ́ọ̀mù ni pé àwọn ènìyàn máa ń fa gọ́ọ̀mù kí wọ́n ba lè kúrò tàbí kí wọ́n ba lè lọ sí ìpele mìíràn. Ṣùgbọ́n un kò gbọ́ pé ènìyàn máa ń jẹ gọ́ọ̀mù rí.

Báwo ni o ṣe ma ń gbọ́ ìró àwọn oníbàárà? Nígbà tí àwọn oníbàárà bá ti wá láti wá bá mi sọ̀rọ̀, wọ́n má farabalẹ̀ láti gbọ́ ìró wọn tàbí kí a pàdé ní ìdí oúnjẹ ọ̀sán tàbí ni oúnjẹ alẹ́ tó bá jẹ́ oníbàárà tí ó ṣe pàtàkì dáradára láti lọ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ bá mi sọ.

Ìgbóná jẹjẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ni apa ibi tí mo wà ní ìlú mi ó jẹ́ apa ibi tí ó máa ń gbóná púpọ̀. Fún idi eyi, n kò lérò pé mo nílò ìgbóná jẹjẹ nítorí kò tilẹ̀ sí fi bẹ́ẹ̀ sí òtútù. A kò sì sí ní àsìkò òtútù. Fún dé yi, n kò nílò ìgbóná jẹjẹ kankan rárá.

Ṣe o ni aṣọ wiwe? Nko ni aṣọ wiwe nigba tio je wipẹ awọn ọmọ kekere lo ma nwọ aṣọ wiwe. Mo jẹ agbalagba ti o ti dagba daradara, ti o ṣì ga tio ṣì ni ara púpọ̀. N kò rò pé mo lè máa wọ aṣọ wiwe. N kò ni aṣọ wiwe rara o, boyá mo wà lè raa aṣọ wiwẹ nigbati mo bá ní ọmọ.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ti wọ aṣọ àkayòrí dáradára ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́. Nígbà tí wọ́n fẹ́ gba wa òṣìṣẹ́ tuntun wọlé ní ọ̀kan bí ọdún márùn-ún tàbí ọdún méje sẹ́yìn, mo ní láti wọ aṣọ àkayòrí. Aṣọ náà dára púpọ̀.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń tan ìkíni dáradára fún àwọn ènìyàn púpọ̀ bí i àwọn alábà jọ́gbé, àwọn mọ̀lẹ́bí àti àwọn ará ibi iṣẹ́ mi ní óorekóore láti kí wọn ní àsìkò ọdún àti àwọn onírúurú àsìkò láti fi ẹ̀mí ìmoore hàn sí wọn fún ide eyii.

Báwo ni ó ṣe máa ń gba yìnyín? Ọ̀nírúurú ọ̀nà ni àwọn ènìyàn máa ń gbà láti gba yìnyín ṣùgbọ́n ọ̀nà tó gítèmi máa ń lò láti gba yìnyín ni ṣíṣe takuntakun àti ṣíṣe kárakára. N kò sì fẹ́ràn ìmílẹ̀, n kò fẹ́ràn láti máa bá àwọn ọ̀lẹ ṣiṣẹ́. Fún dé yìí, máa ń gba yìnyín púpọ̀ ní órékóre nígbà tí mo bá ṣíṣe takuntakun, tí a sì rí èrè rẹpẹtẹ ní ilé-iṣẹ́ wa.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Kò sí lọ́wọ̀ mi láti máa ṣètò owó iṣẹ́, ọ̀gá ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ má ń ṣètò owó iṣẹ́. Ìṣè kan tí a kàn fún èmi ni láti máa mójútó àwọn òṣìṣẹ́ àti láti máa gbé ẹnu sọ fún ọ̀gá ilé iṣẹ́ náà. N kò ní iṣẹ́ pẹ̀lú láti máa ṣètò owó iṣẹ́ ara.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Gẹ́gẹ́ bí mo ti sọ wípé, mo fẹ́ràn láti máa lọ ṣọdẹ púpọ̀ àti láti máa pẹran ìgbẹ. Mo fẹ́ràn láti lọ ṣe ọdẹ odò àti ọdẹ inú igbó. Oríṣiríṣi àwọn ọdẹ báyìí ni mo fẹ́ràn láti máa ṣe. Ṣùgbọ́n, ó ti máa tó nǹkan bi ọdún márùn-ún tàbí mẹ́fà sẹ́yìn tí mo ti jáde lọ sí ìṣègùn ọdẹ. Mo sì máa fẹ́ràn láti lọ ní ìgbà tí ó bá yá sí.

Àwọn ìṣee ìgbọ̀nsẹ̀ wo ni o lò? N kò lo ìṣe ìgbọ̀nsẹ̀ kankan rárá. N kò fẹ́ràn láti máa lo ìṣe ìgbọ̀nsẹ̀. Mo fẹ́ràn láti máa ṣẹ iṣẹ́ náà bí ó ti yẹ àti bí ó ti tọ láì lo ìṣe ìgbọ̀nsẹ̀ rara nítorí kò bá mi lára mu.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa gba ọwọ́ púpọ̀. Tí ó bá jẹ́ ẹni tí ó jù ni lọ, màá gba ọwọ́ náà pẹ̀lú ìtẹríba, tí ó bá sì jẹ́ ẹni tí àjọ jẹ́ irọ̀ tàbí tí àjọ jẹ́ ẹgbẹ́, mo máa ní láti gba ọwọ́ náà lai tẹríba ara. Àwọn ọ̀nà tí mo máa ń gbà gba ọwọ́ àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Gẹ́gẹ́ bí ẹniyan mọ fẹ́ràn láti máa ṣe iṣẹ́ mi, parí tán fún kí ó tó di ǹkan bí ọgbọ̀n ìṣẹ́jú tí a máa lọ sí ilé. Nítorí n kò fẹ́ wàhalá, n kò fẹ́ràn láti máa dára mì lánu nítorí mo máa ń gun ọkọ̀ wá sí ilé ni. Mo máa ń fẹ́ láti wà ní pípe ara mi.

Tí o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ bẹ́ẹ̀ ni, gbogbo wa pátápátá ni ọ̀gá máa ń fún ní àǹfààní láti ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ìgbéjáde tuntun àti ìlànà tuntun tí à ń lò ní ibi iṣẹ́ wa jẹ́ ara ìgbéjáde tí mo ṣe ní ọdún mẹ́rin sẹ́yìn. Ọ̀gá máa ń fún wa ní àǹfààní láti ṣe ìgbéjáde. Nígbà tí ìgbéjáde náà bá sì mú ìtẹ̀síwájú bá ilé iṣẹ́, owó ọ̀ṣü ẹni bẹ́ẹ̀ máa n lọ síwájú sì.